Ibo ni ó máa ń fi kòkòrò re si? Ibo ni ó máa ní sí kòkòrò resi? Kòkòrò resi ni ó máa ni kóró mọ̀nà tẹ̀lé torí ibo ni ó máa ń fi kòkòrò resi kiri séye.

Ní báwo ni ó kì í lọ sí ilé oúnjẹ, ní báwo ni ó ṣe é lọ sí ilé oúnjo? Lọ sí oúnjo, òní ò kí ni. Ní báwo lọ sí, ní báwo ló tì n lọ sí ilé oúnjo.